Láti jẹ́ kí ìṣọ̀kan àti àláfíà ìjọba láàrin èmi àti àwọn akẹgbẹ́ mi, mo gbàgbọ́ pé ìjíròrò pẹ̀lu sùúrù ni ọ̀nà tó dára jùlọ láti ṣètò ìṣòro. Tí awuyewuye bá wáyé, mo kì í yára bínú, kàkà bẹ́ẹ̀ mo ma je ki mo máa ń jẹ́ kí olúkúlùkù sọ ohun tó wà lọ́kàn rẹ̀ láìsí ìjà kankan. Ohun tó ṣe pàtàkì jù ni pé ki a te kí a tẹ́tí sí ara wa ká sì gbìyànjú láti mọ ibi tí ọ̀rọ̀ náà tí bẹ̀rẹ̀. Nípa ṣíṣe yìí, a máa ń rí ojútùú tó tẹ́ gbogbo ènìyàn lọ́rùn, èyí sì máa ń mú kí ìṣọ̀kan wa kó túbọ̀ lágbára síi. Sùúrù àti ọ̀rọ̀ jẹ́jẹ́ ni mo máa ń lò láti rí pé ìfẹ́ kò dínkù láàrin wa.

Ní tòótọ́, ní tòótọ́ bí mo ṣe ń rí ìpèsè àwọn ohun èlò mi máa ń dá lórí irú nǹkan tí mo fẹ́ rà ní àsìkò náà. Púpọ̀ nínú oúnjẹ ọjọ́ mi ni mo máa ń rà ní ọjà tàbí ní ṣọ́ọ̀bù tó wà nítòsí ilé mi nítorí pé ó rọrùn láti tètè rí ohun tí mo fẹ́. Ṣùgbọ́n fún àwọn ohun èlò abẹ́lé tàbí nǹkan abánámọ́ná, mo máa ń fẹ́ láti lo ìtàkùn ayélujára láti pàṣẹ nítorí pé ó máa ń fún mi ní àǹfààní láti yan èyí tó dára jù lọ láàrin ọ̀pọ̀lọpọ̀ láì yẹsẹ́ kúrò níbi tí mo wà.

Nípa ọ̀rọ̀ sísùn lọ́sàn án, ó sinmi lórí, ó sinmi lórí, ó sinmi lórí bí iṣẹ́ mi ń rí, bí iṣẹ́ mi bá ṣe rí ní ọjọ́ náà. Lọ́pọ̀gbà, mi ò kì í ráyè sùn lọ́sàn án nítorí iṣẹ́ máa ń pọ̀ gan an. Ṣùgbọ́n tí iṣẹ́ bá dínkù, mo máa ń fẹ́ láti sùn fún bí i ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ogún láti gba agbára titun wọlé. Sísùn díẹ̀ lọ́sàn á máa ń jẹ́ kí ara mi yá gágá, ó sì máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa títí di alẹ́. Nítorí náà, mi ò kì í sùn lọ́sàn án lójoojúmọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ó dára fún ìlera ara mi.

Nítòótó, ètò bí mo se ń ra epo fún ọkọ̀ mi máa ń dá lórí bí ǹkan ṣe rí nínú ìlú. Gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, mo máa ń fẹ́ láti ra epo ní òwúrọ̀ kùtùkùtù kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi, pàápàá jùlọ láti yẹra fún títì tàbí ìlà gígùn ní ilé epo. Bí mo bá rí pé epo inú ọkọ̀ mi ti kù díẹ̀, mí ó kì í dúró di ìgbà tí fìtílà púpà bá kọlù mí, mo tún máa ń rí i dájú pé mo ra epo ní alẹ́ ọjọ́ Sọ́ńdè kí n lè múra sílẹ̀ dé iṣẹ́ Monday òwúrọ̀. Eléyìí máa ń jẹ́ kí ní fọkànbalẹ̀ pé mi o ni ò ní dàmù tàbí kí n pẹ́ fún iṣẹ́.

Ní tòótọ́ láti sọ òtítọ́ bí bátìrì fóònù mi ṣe máa ń dúró dá lé lórí bí mo ṣe lo fóònù mi náà tó lóju mo Tí n kò bá fi bẹ́ẹ̀ lo ayélujára tí mo kàn ń lo fóònù mi fún ìpè tàbí láti fi ránṣẹ́ lásán, bátìrì náà máa ń pẹ́ dáadáa. Ó sì le gbé mi láti àárọ̀ títí di alẹ́ kùtù. Ṣùgbọ́n nígbàrà tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní wo fídíò lórí YouTube tàbí kí n máa lo TikTok, bátìrì náà máa bẹ̀rẹ̀ sí ní kan mó mi lọ́wọ́. Ó sì máa ń yára tán gan. Èyí ló máa ń jẹ́ kí n máa gbé power banki dáníkìrí ní gbogbo nígbà gbogbo kí fóònù mi má bà kú nígbà tí mo bá wà níbí iṣẹ́ tàbí lójú títì. Láti jẹ́ kí bátìrì mi pẹ́ díẹ̀ síi, mo máa ń dín ìmọ́lẹ̀ ojú fóònù mi kù. Mo sì máa ń rí dájú pé mo pa àwọn ohun èlò tí n kò lò mọ́ láti dín agbára tí wọ́n ń jẹ kù.